Bẹ́ẹ̀ni, mo ní ọgbà sí ẹ̀yìnkùlé ilé mi, ó tóbi díẹ̀. Àwọn nǹkan ọ̀gbìn púpọ̀ náà dẹ́ ṣì wà ní ibi bẹ. Òku pẹ́ tí mo rí oda pe otí tti ń ṣe ọgbà náà, ó ti máa tóbi ọdún mẹ́wàá báyìí tí mo ti ń ṣe ọgbà. Ó yẹ ní àwọn nǹkan kan tí mo ti gbin síbẹ̀ tí mo ti rí ẹ ká láti ọdún tó pọ̀ sẹ́yìn. Àwọn nǹkan kan mìíràn tó wa n bẹ ti mi tí mo ti gbin ni bí à kókòndòkò, èyí táa ń pè ní potato ní èdè Gẹ̀ẹ́sì àti àwọn ẹ̀fọ́ kọ̀ọ̀kan náà bíi ẹ̀fọ́ ewúro àti ẹ̀fọ́ efinrin àti àfi àti ugwu àti ẹ̀fọ́ aró ojaja àti oríṣiríṣi ẹ̀fọ́ mìíràn. Mo dẹ̀ ṣì ní igi ọ̀gẹ̀dẹ̀, èṣì ibi ọ̀gẹ̀dẹ̀ tó wà bẹ́ẹ̀ pọ̀. Gidi gan-an ni mo ti yàtọ̀ sí igi ọ̀gẹ̀dẹ̀ náà. Mo ní igi moringa níbi bẹ. Mo dẹ̀ ṣì ní igi ẹ̀gẹ́ náà sí ibi bẹ tí mo máa fi ń ṣe gààrí àti ìfófó àti kòkòrò àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀sí ìyẹn náà mo ní iṣu náà, mo gbin àwọn iṣu sí ibi bẹ, ibẹ̀ wà lẹ́yìn ibẹ̀. Mo dẹ̀ ṣì gbin iṣu sí ibi bẹ. Àwọn èso díẹ̀ náà pọ̀ sí ibi bẹ bíi èso cashew àti àwọn èso mìíràn bí i táa ń pè ní pear. Mo dẹ̀ ṣì ní nǹkan táa ń pè ní ginger náà ní ibi bẹ. Tí ó bá ti di ìgbà ọ̀gbẹlẹ́ bẹ̀ yẹn tí òjò o bá ti rọ̀, mo máa pọn omi sí àwọn, màá bo omi sí àwọn nǹkan tí mo gbin yẹn kí wọ́n má bà kú. Mo máa bo omi sí gbogbo wọn, pàápàá jùlọ iṣu àti àwọn ẹ̀fọ́ bíi ẹ̀fọ́ efinrin àti ewúro àti aró ojaja, àwọn nǹkan tí mo máa bo omi síni. Tí ó bá ba dẹ́ tí jípé òjò rọ̀ náà kò ní mi ní lílò láti máa bo omi sí wọn torí wọ́n a máa wò fún ra wọn dáadáa. Ọgbà yìí jẹ́ nǹkan tí ó máa ń pèsè àwọn oúnjẹ fún mi. Àwọn nǹkan tó yẹ kí n máa rà ní ọjà tí màá gbin wọn sí ẹ̀yìnkùlé bẹ́yẹn, ton báa dẹ ti wù dáadáa. Mi ò ní lílò láti máa lọ́wó lé wọn lọ́yẹ láti máa lọ sí ọjà láti lọ máa ra àwọn nǹkan, àwọn nǹkan wọ̀nyí torí màá le máa rí wọn ní ẹ̀yìnkùlé ilé mi. Wọ́n dẹ̀ ṣì máa ń pèsè iṣu fún mi. Bí ah oṣù tó kọjá bá bẹ́ẹ̀, mo rí iṣu púpọ̀ níbi bẹ láti jẹ ní ilé. Ìdí nìyẹn tí mi fi lọ sí ọjà láti lọ ra iṣu. Ìyẹn jẹ́ kí n wá rí owó díẹ̀ ṣọ̀wọ́. Yàtọ̀ sí ìyẹn náà mo rí ẹ̀gẹ́ náà díẹ̀ ní ibi bẹ àti àwọn èso bíi cashew àti pọ̀pọ̀ náà. Ọ̀gẹ̀dẹ̀ náà tó wà bẹ́ẹ̀ náà ó máa ń pọ̀. Mo dẹ̀ máa ń fi ọ̀gẹ̀dẹ̀ náà ṣe àwọn nǹkan púpọ̀. Mo máa fi ń ṣe èlùbọ́ náà. Mo dẹ̀ máa ń lo iṣu yẹn náà fún èlùbọ́ àti àwọn nǹkan mìíràn. Àwọn ànfàní tí ọgbà yìí ní fún mi òun nìyìí. Àwọn ànfàní náà nínà tó túni ni pé mo ní àwọn adìẹ tó mú ohun tí mò ń sin tó máa ń ṣeré ní ọgbà náà. Wọ́n máa ń rí nǹkan jẹ. Oúnjẹ tí mo máa ń rà fún wọn kò ń pọ̀ torí wọ́n máa ń rí nǹkan jẹ náà torí pàápàá jùlọ tí òjò bá ti rọ̀. Bẹ́ẹ̀ kí wọ́n bá wà ní ọgbà, wọ́n máa rí àwọn kòkòrò ṣà jẹ́ àti àwọn nǹkan mìíràn náà tí wọ́n lè, tí wọ́n lè jẹ́. Ẹwo gbẹ́jẹ bi mo ye ṣọ, mo ní àwọn èso kan bíi títì, pọ̀pọ̀ àti cashew náà. Mo dẹ̀ ní àwọn, àwọn òògùn tí mo máa fi ń ṣe àgbo náà tí mo gbin síbẹ̀. Àwọn ewé ewé òògùn tan fi ń ṣe àgbo tí mo gbin sí ẹ̀yìnkùlé náà tí màá fi jẹ́ kí ibà lọ tí ẹ bá ti ní ibà yẹn lè lo àwọn ewé náà táa máa fi lò fún ibà. Àwọn ewé yẹn dẹ̀ ṣe pọ̀ gidi gan-an ni. A lè máa ń lo àwọn èso kọ̀ọ̀kan náà, ewé èso kọ̀ọ̀kan náà fún wọn. Àwọn ìwúlò tí ọgbà yìí ní fún mi ni àní. Ẹ kí ń ṣe mi nǹkan ló ní ọgbà náà. Ilé àwọn òbí mi ni ò wà ibẹ̀ ni mo ṣe wà níìsín. Gbogbo wa a lè máa ń tọ́jú ọgbà. A máa ń tọ́jú ọgbà gidi gan-an ni. Tí koríko bá ti wù ní ọgbà náà, a máa lọ wu. A dẹ̀ máa ń ṣàn náà. A dẹ̀ máa ń rí pé gbogbo àwọn nǹkan táa gbin sí bẹ́ẹ̀, wọ́n máa ń wù dáadáa. Wọ́n dẹ̀ máa ń ní àyè náà láti wù. Àwọn iṣu kan wà tí a ṣẹ̀ṣẹ̀ gbin ní àìpẹ́ bí i oṣù méjì sẹ́yìn la ṣe gbin láìpẹ́ yìí torí pé àgbo ẹ àbọ̀lẹ̀ aláwà. A máa ń nílò láti máa bo omi sí gbogbo wọn. A máa ń pọn omi sí gbogbo wọn kí wọn lè máa wù dáadáa kí wọn má bà kú. Yàtọ̀ sí ìyẹn náà, àní àwọn nǹkan kan náà la máa ń ṣe ní ẹ̀yìnkùlé ibẹ̀ náà la gbé àwọn adìẹ tí a ń sin sí nínú ọgbà náà. Ọgbà yìí jẹ́ nǹkan tó máa ń mú kí inú wa dùn tó le máa jẹ́ kí a rí nǹkan gidi ṣe ná. Tí bá dẹ́ ti di ìgbà tí a fẹ́ lọ sí ọjà láti lọ ra nǹkan, a lè lọ sí ọgbà iná láti lọ mú nǹkan táa lè jẹ bí èso tàbí oúnjẹ bí ọ̀gẹ̀dẹ̀ tàbí iṣu àti a lè ti ní kókòndòkù náà sí ibi bẹ. A máa ń fi ewé kókòndòkù yẹn, a máa fi ń ṣe ọbẹ̀ náà. A lè fi ṣe ro ẹ̀fọ́. A lè fi roẹ̀fọ́. A lè lò kókòndòkù náà láti jẹ́ bí a ṣe ń jẹ iṣu. Àwọn nǹkan tí àwọn ànfàní tí ọgbà yìí ń ṣe fún wa ni wọ̀nyí àti àwọn nǹkan náà ti mi dárúkọ.

Ìgbónájẹ́jẹ́ tí àmó fẹ́ràn jùlọ ní inú yàrá mi ni eh titi eh isenti tí àwọn tí à n pè ní Japanese ni wọ́n ṣe. Ó dẹ̀ jẹ́ ǹkan tí à o da fún mi gangan ni máa ń jẹ́ kí yàrá mi tutù tí oru bá ti mú. Ó dè ní ǹkan tí à n pè ní remote control tí mo le fi tan, tí mo dè fi pa, tí mo dè fi yí sókè, mo dè fi yí sísàlẹ̀ náà. Eleyìí ni mo fẹ́ràn gidi gan ni tó wà nínú yàrá mi. Àmọ́ mi kì í sábà lo torí mo ní abẹ̀bẹ̀ tó ń lo iná náà tí mo máa ń lo torí eh ìgbónájẹ́jẹ́ yìí ó máa ń fa iná gidi gan ni. Ǹdì nìyẹn tí mi kì í fi sábà lo, o máa ń jẹ iná gidi tí màá ti ń lo ju bẹ́ẹ̀ yẹn, owó iná mi tí mo máa san ó máa pọ̀ gidi gan ni. Ǹdì nìyẹn tí mi kì í fẹ́ máa n lo dáadáa. Mo fẹ́ràn láti máa lo àbẹ̀bẹ̀ ta ń pè ní fáànì ní èdè Gẹ̀ẹ́sì eh tó ń lo iná. Ìyẹn tó máa wà ní àárín yàrá, ìyẹn mo fẹ́ràn láti máa lò jùlọ. Torí yẹn ń jẹ́ iná bí ìgbónájẹ́jẹ́ yìí. Ǹdì nìyẹn tí mi kì í fi bẹ́ẹ̀ lọ, tí mi kì í fi sábà lo. Àmọ́ mo fẹ́ràn rẹ̀ náà torí ó máa ń ṣiṣẹ́ dáadáa ju àbẹ̀bẹ̀ náà tó bá dè ti di ìgbà tí mo rí pé eh oru ti pọ̀ jù. Àmọ́ mo lè lò náà, mo lè gbìyànjú láti lò, àmọ́ mi ò ní lò fún ìgbà tó pẹ́ jù.

Orin púpọ̀ ni mo fẹ́ràn gidi láti máa gbọ́. Àmọ àwọn orin tí mo fẹ́ràn jù lọ ni orin tí akọrin tó ń pè ní Braimọ kọ. Orin rẹ̀ ni mo fẹ́ràn jù lọ. Aì, ábu ní ábọ́ọ̀mù kan tí, a, ó release jáde tó ń pè ní Tabula Rasa, a, tí mo fẹ́ràn jù lọ ni orin náà tí mo dẹ̀ fẹ́ràn jù lọ ní inú rẹ̀ ni àwọn orin bí Jungle Fever, e, àti Back to Love àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orin tí mo fẹ́ràn jù lọ níyẹn. Àwọn ẹlòmíràn tó ń kọ orin náà tí mo fẹ́ràn jù lọ ni àwọn tó ń pè ní Houston. Orin tí mo dẹ̀ ṣì fẹ́ràn jù lọ, ẹ́, ni, a, tó ń pè ní, a, Oceans àti àwọn orin wọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orin tí mo fẹ́ràn jù lọ pọ̀, kò sí ìkan pàtó tí mo fẹ́ràn, a, ju pàápàá jù lọ. Ẹ̀, orin ẹlòmíràn tí mo fẹ́ràn jù lọ là ń pè ní Banas. Àwọn orin rẹ̀ náà tí mo fẹ́ràn jù lọ ni bí Someone To You. Mo dẹ̀ ṣì fẹ́ràn, a, àwọn tó ń pè ní AJ Arun náà. Mo dẹ̀ ṣì fẹ́ràn Imagine, a, Dragons bí, a, orin wọn tó ń kọ Children of the, a, Stars. Mo fẹ́ràn ìyẹn náà gidi gan ni. Àwọn orin tí mo fẹ́ràn jù lọ pọ̀. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa gbọ́ orin gidi gan ni. A, bí Braimọ ibà ṣe, ó, a, fẹ́ràn, ẹ́, ábọ́ọ̀mù ẹ̀ mí tó ń pè ní ẹ̀san. Mo fẹ́ràn ìyẹn gidi gan náà ni pàápàá jù lọ. Ẹ́, orin tó ṣẹ̀ṣẹ̀ rí bé jáde fún wa láti máa gbọ́. Ah mo dẹ̀ ṣì fẹ́ràn orin míì náà bí, a, tó ń pè ní, e, ẹni àkọ́kọ́ rẹ̀ sí orin míì náà tó ń pè ní, a, Market, a, Square àti orin mìín náà tí wọ́n ń pè ní Femi àti orin mìín náà tó ń pè ní Dear Child àti orin mìín tó ń pè ní Ozymandias. Orin tí mo fẹ́ràn jù lọ pọ̀ gidi gan ni, kò sí ìkankan pàtó tí mo fẹ́ràn ju àwọn yòókù lọ jẹ́jẹ́ bí lábọ́ mo ti ṣe sọ. Orin máa ń dùn mí nínú láti máa gbọ́. Tó bá dẹ̀ ṣì jí láró bẹ́ẹ̀ yẹn, màá fẹ́ràn láti máa gbọ́. Tí màá dẹ̀ ṣì fẹ́ sùn náà lálẹ́, mo máa ń fẹ́ máa gbọ́, a, àwọn orin pàápàá jùlọ. Àwọn tí, a, ó máa ń kí èèyàn, de, sùn ní àyọ̀ kí eyan lè sùn dáadáa. Àwọn orin tí mo ní ní orí, a, ẹ̀rọ mi pọ̀. Ó tó ó tó bí, a, 2000 tàbí jù bẹ́ẹ̀ lọ. Mo dẹ fẹràn gbógbo wọn gidi gan ni kò sí ìkankan ní pàtó tí mo fẹ́ràn jù lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn ẹlòmíràn ti mo fẹràn ni ta n pe ni santos. Mo dẹ̀ ṣì fẹ́ràn Maverick A Worship náà. Mo dẹ̀ ṣì fẹ́ràn ẹlòmíràn tó ń pe orin rẹ̀ ní, a, tó ń pè ní Jonah Lucas. Orin ẹni tí mo fẹ́ràn, mo dẹ̀ ṣì fẹ́ràn Opsin náà. Ẹ̀ní tó ń pè ní Jonah Lucas ni orin yẹn tí mo fẹ́ràn jù lọ ni, a, Seventeen àti, a, tó ń pè ní Gold Mine. Opsin náà mo fẹ́ràn àwọn orin rẹ̀ tó kọ tó gbé jáde fún wa tó ń pè ní Song of Ops Opsin. Àkọ́kọ́, èkejì, àì kẹta, èkẹrin, èkarùn, èkẹfà àti èkejì, ẹ́, méje ni gbogbo orin ìyẹn tó gbé jáde fún wa àti kan náà tó ń pè ní The Old Us. Àwọn orin tí mo fẹ́ràn gidi gan ni.

Tí n bá ti fẹ́ lo àkókò díẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn, tó bá ti jẹ́ pé nǹkan tí mo fẹ́ ṣe yí jọmọ́, ǹkan tó papọ̀ mọ́ ìwé mi bí i ìwé kíkọ mi tàbí nǹkan tí wọ́n fún wa ní ìṣùkúrù láti ṣe tàbí ilé ìwé láti ṣe, mo máa ṣe nǹkan yẹn gan-an. Àwọn nǹkan tí mo fẹ́ ṣe gan-an ni yẹn nìkan ni mo máa gbìyànjú láti ṣe. Ìgbà mìíràn no mo dẹ̀ máa sọ pé wákàtí báyìí, iye wákàtí báyìí mo fẹ́ lò ní orí íńtánẹ́ẹ̀tì, màá dẹ̀ gbìyànjú láti má jẹ́ kí ó ju wákàtí yẹn lọ láti parí ǹkan tí mo fẹ́ ṣe yẹn ná. Ìgbà mìíràn tí n bá fẹ́ lọ sórí social media, mo máa ń rí pé kì í ṣe gbogbo ọjọ́ ni mo lo lórí social media yìí. Mo dẹ̀ máa ń rí pé àwọn nǹkan tí mò ń ṣe, ó jẹ́ àwọn nǹkan tó ní ìtumọ̀ díẹ̀ lórí social media yìí, bíi pé kí n má ka nǹkan tí ma máa ń fún mi ní ìmọ̀ sí, tí dẹ̀ ma máa ń kọ́ mi ní àwọn ẹ̀kọ́ púpọ̀ sí irú àwọn nǹkan báyìí tí mo máa ń ṣe lórí social media nìí yẹn. Tí n bá wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ìgbà, mo máa ń rí pé kí n ṣe pé mò ka n ṣe nǹkan kan lásán ni. Ó máa ń jẹ́ pé ó ní nǹkan kan pàtó tí mò ń ṣe, bíi pé kí n má wo àwòrán tó máa ń kọ́ mi ní nǹkan kan tàbí kí n má ka àwọn ìwé lórí íńtánẹ́ẹ̀tì tàbí kí n má ka àwọn ọ̀rọ̀ àwọn èèyàn tó máa ń kọ́ mi ní ǹkan tuntun, ni pa oríṣìíríṣìí nǹkan, àwọn nǹkan kan báyìí ni mo máa ń rí pé mo máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì. Mo sì mo dẹ̀ sì máa ń dáàbò bo àkókò mi ní orí íńtánẹ́ẹ̀tì ní wípé mi kì í lọ sórí íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà tàbí ní gbogbo ọjọ́. Tí n bá ti fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yen lórí íńtánẹ́ẹ̀tì tí mo bá ti parí rẹ̀ tán, tí n bá ti o bà ti sí ǹkan mi tó ṣe pàtàkì tí mo fẹ́ ṣe, mo máa kúrò lórí íńtánẹ́ẹ̀tì láti lọ ṣe ǹkan mi kí n má bá má ṣe ǹkan tí ò wùlo lórí íńtánẹ́ẹ̀tì, kí n má bá má fi àkókò mi ná ṣòfò ná. Àwọn nǹkan kan tí mo máa ń rí pé mo máa ń ṣe lélèyi lórí íńtánẹ́ẹ̀tì mi jẹ́ ẹni tó fẹ́ràn láti máa fi àkókò rẹ̀ ṣòfò láti má ṣe ǹkan tí ò ní ìtumọ̀ sí. Ìdí nìyẹn tó jẹ́ pé tí n bá fẹ́ lọ sórí íńtánẹ́ẹ̀tì, ǹkan tó máa ní ìtumọ̀ ni mo máa lọ ṣe bẹ́ẹ̀. Mi ò fẹ́ máa ṣe àwọn nǹkan tí ó ni jẹ́ kí, tí ò jẹ́ ṣe ǹkan tó dáa fún mi, tí ò jẹ́ ǹkan tó wùlo fún mi tàbí tí ò jẹ́ ǹkan tó fi ǹkan tó dáa kún ínú ayé mi. Àwọn ǹkan báyìí ni mo máa ń sá fún lórí intẹrẹ́nti; ìdí niyẹn tí mo fi jẹ́ èyàn tó dá tó dé, mo ńkan tó fẹ́ pàápàá jùlọ náà lórí intẹrẹ́nti mi jẹ́ kí àwọn ǹkan tí a ń pè ní distraction wá sọkan mi lórí intẹrẹ́nti. To be de tì wá bẹ́ẹ̀ yẹn, ó ní àwọn nǹkan kan tí mo máa ń ṣe ni le ki n set alarm sí orí ago mi lórí fóònù mi láti mọ̀ pé mo ti àsìkò tító láti kúrò ní orí íńtánẹ́ẹ̀tì láti lọ wá ǹkan mi ṣe. Àwọn nǹkan onáà tí mo máa ń gbà ni wọn yen láti ríi kí n mo dáàbò bo àkókò mi lórí íńtánẹ́ẹ̀tì, ó dẹ́ sì ni bí mo ṣe máa ń lo orí íńtánẹ́ẹ̀tì o láwọn nǹkan kan tí mo máa ń lọ wo, bíi application kan tí mo máa ń lò àti àwọn website kan tí mo máa ń lò lórí íńtánẹ́ẹ̀tì, tó jẹ́ pé ibẹ́ẹ̀ ni mo máa ti lọ n wà, ǹkan tí mo bá ní ìwúlò fún, àwọn yòókù náà tí mi ní ìwúlò fúnmi, mi kì í n lò wọn won de sí ní orí fóònù mi.

Àwọn ibi púpọ̀ ni mo lè lọ sí fún ìsinmi, nǹkan tó máa ń jẹ́ kí mo ibi tí mo ma lo ní àkókò tí mo bani láti sinmi tí àkókò bá pọ̀, mo máa lọ síbi tó jìnnà díẹ̀. Mo lè lọ pẹ̀lú àwọn ará ẹbí mi tàbí àwọn ọ̀rẹ́ mi tàbí ẹlòmíràn. Tó bá ti jẹ́ pé mo ní àkókò tó pọ̀ bẹ́ẹ̀ yẹn, mo lè lọ sí ibi tí mo ti lè jẹun tàbí ilé tó ń pè ní hotel. Àwọn relaxation center kan wà tí èèyàn lè sùn sí mọ́jú, tí èyàn dẹ̀ tí lè jẹun, tí èyàn dẹ̀ tí lè ṣe àwọn eré ìdárayá púpọ̀. Àwọn ibẹ̀ mi máa ń fẹ́ràn láti lọ pàpàjùlọ tí n bá tí ní àkókò púpọ̀. Tí mo bá ti ní àkókò púpọ̀ bẹ́ẹ̀ yẹn, mo kò ní lọ sí ibi tó súnmọ́ ilé mi, tó jìnà sí ibi tí mo wà. Mo dẹ̀ le kan le lọ síbẹ̀ láti lọ jẹun fún wákàtí díẹ̀ àti láti lọ máa wo àwọn àwòrán ní ibibẹ́ẹ̀, àwọn nǹkan tí mo máa ń lọ ṣe ní eleyi. To bá ti jẹ́ pé mo ní àkókò púpọ̀, màá lọ ṣe ǹkan tó ń pè ní massage. Màá lọ ṣe ìyẹn tí mo bá ti wá ṣe ìyẹn tán, máa wá jẹun, màá dúró sí nkan tan ń pè ní hotel fún àkókò díẹ̀. Ibi tí mo bá ń lọ yóò máa ń jẹ́ kí inú mi dúdẹ̀ kí máa jẹ́ kí ó dẹ̀ máa ń jẹ́ kí n rí ìsinmi padà ó dẹ̀ máa ń fún mi ní okun padà. Ìdí ni nìyẹn tí mo fi máa ń lọ sí àwọn ibi báìbàì tó bá ti di ìgbà ìsinmi mi, tó bá ti di àkókò tí mo ní láti mo ní ìsinmi. Ìgbà tí mo máa ń sábà lọ sí àwọn ibi wọ̀nyí ni ìgbà tí n bá ti ní ǹkan tó ń pè ní leave ní ibi iṣẹ́ tí wọ́n bá ti fún mi ní ààyè ní ibi iṣẹ́, bí ó lè jẹ́ fún ehn ọjọ́ bí márùn-ún tàbí méje ṣá. Iye ìgbà náà máa ń jù bẹ́ lọ tí mo bá ti ní àwọn àkókò wọ̀nyí tó bá ti jẹ́ bí ọjọ́ márùn-ún ni tàbí ọjọ́ méje tó bá ti tó bẹ́ẹ̀, mo máa lọ sí àwọn ibi kankan díẹ̀ fún bí ọjọ́ mẹ́ta tàbí mẹ́rin láti lọ gbádùn, láti lọ máa jẹun àti láti lọ máa ṣe ǹkan tó ń pè ní massage. Bí èmi ṣe máa ń ṣe ètì ìsinmi mi lẹ́lẹ̀. Àwọn ibi tí mo dẹ̀ máa lọ fún ìsinmi ni mo dẹ̀ máa lọ sí àwọn ilé eré ìdárayá náà tí ó bá wà ní àyíká àwọn ibi tí mo ń dé sí yẹn fún àkókò ìsinmi mi. Uhmm, máa, mo lè máa gbá àwọn sport kankan bíi ballu afẹsẹ̀gbá tàbí ballu afọwọ́gbá tí mo fẹ́ràn gidigan. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní niyen tó bá ti di ìgbà ìsinmi mi, àwọn ibi tí mo dẹ̀ máa ń lọ náà ni ìyẹn. Mo máa lọ sí ibi tí wọ́n ń pè ní àwọn hotel àti àwọn restaurant àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ojoojúmọ̀ ni mo máa ń gbinyanjú láti. Mo ṣì ṣe lánàá, àmọ́ mi tí ì ṣe ní òní. Gẹ́gẹ́ bí mo se sọ, mo si fo lánàá tí màá ti fẹ́ ṣe fífò bẹ́ẹ̀ yẹn. A jẹ́ pe ìgbà tí ara bá ti ń ro mí ni tí mo bá ti fẹ́ na ara mi tàbí tí mo bá ti fẹ́ ṣe nǹkan tí wọ́n ń pè ní kí eeyan máa ṣe exercise, ìgbà yẹn ni mo máa ń fo. Ìgbà mí nàá tí n bàá ti fẹ́ ṣe eré ìdárayá tó pàpọ́ mọ́ fífò náà, mo máa ń ṣe èyí. Ìgbà tí mo máa ń sábà fo níyẹn gẹ́gẹ́ bí mo se sọ, ìgbà tí mo kẹ́yìn fo ni àná, mi tì ṣe ní èní torí òní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ọjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, àárọ̀ ni a ṣì wà, mi tí ì ṣe ní èní. Àmọ́ tó bá ti yá náà, màá pàádà ṣe, mo máa wá àkókò láti ṣe kí n lè na ara daadaa. Ó wà lára àwọn nǹkan tí mo máa ń se tí wọ́n ń pè ní exercise láti máa fi na, na ara. Ó dẹ́ je ǹkan tó máa ń fún mi ní okun padà papọ̀ julọ tí ó bá rẹ̀ mí tàbí tí ara bá ń, tí ara bá ń ro mí tí bàá nílò okun. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe láàárọ̀ kùtùkùtù àmọ́ àárọ̀ kùtùkùtù lási wá, yì mó si máa wá àsìkò láti fi ṣe èyí náà.

Rárá, èmi ò fẹ́ràn fèrèsé ọkọ̀. Ó jẹ́ ǹkan tó máa ń pariwo gidigan ni. Ó jẹ̀ sí le mú orí fọ́ yàn. Pápá jùlọ tó bá jẹ́ ọkọ̀ tó tóbi gidigan bí i trailer ni ó, a, tán tẹ fèrèsé ọkọ̀, ọkọ̀ títí ẹ. Ó máa jẹ́ ǹkan tó máa ń pariwo gidigan ni. Àmọ́ ó sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Pelu bí emi ṣe fẹ́ràn yẹn, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ọkọ̀. Tí èèyàn bá wà ní orí kókó náà tó bá ń wa ọkọ̀ lọ tí, mọ́tò ọkọ̀ mìíràn bá wà níwájú rẹ̀, tàbí ẹlòmí bá wà níwájú rẹ̀ tí kò ríi, èèyàn lè tẹ, èèyàn lè tẹ fèrèsé ọkọ̀ náà kí àwọn tó wà wájú rẹ̀ lè mọ̀ pé òun wà ní ẹ̀yìn o. Ó de máa ń jẹ́ kí, ìjàmbá máa ṣẹlẹ̀ ná. Pápá jùlọ ní alẹ́ tí a kò bá sí iná, ní ojú ònà tí ilẹ̀ bá ti ṣú tì o bá sí iná tàbí tí, a, iná ọkọ̀ èèyàn bá ṣiṣẹ́, èèyàn lè máa lo, a, fèrèsé ọkọ̀ ẹ kí àwọn tó bá wà wájú ẹ lè máa mọ̀ pé mọ́tò ọkọ̀ tí ń bọ̀. Yato sí íyẹn, ǹkan tí mo fi, a, ní ìfẹ́ rẹ̀ ní ìyẹn. Yato sí íyẹn mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn fèrèsé ọkọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó jẹ́ ǹkan tí ó máa ń pariwo gidigan ni. Ṣé bá lè ṣe jẹ́ pé bí ara mi ò dá bí èèyàn bá ṣe ń wa ọkọ̀, ó sì bá ti tẹ́ jù, ó lè máa jẹ́ kí orí a fọ́ àmín tàbí tẹ́ ẹlòmíràn bá ti tẹ́ jù tóbá, wẹ́ bá ṣe pọ̀jù, ó lè máa fa orí fífọ́, a, fún mi. Yato sí íyẹn ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidigan nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe, bí mo ṣe sọ ó jẹ̀ sí ní ìwúlò gidigan, a, ni. Kì í ṣe ǹkan tó jẹ́ kékeré torí ó lè jẹ́ kí ìjàmbá máa, máa ṣẹlẹ̀. Pápá jùlọ tí èèyàn bá ń wa ọkọ̀ ní ibi tí, a, táwọn èèyàn pọ̀ sí, tó jẹ́ kí wọ́n dè sá sí ẹnu mọ́tò, èèyàn lè máa lo, a, fèrèsé ọkọ̀ ẹ kí wọ́n lè máa mọ̀ pé, a, wọ́n wà níwájú ọkọ̀ ẹ, kó ni èsì ti sá, a, kúrò kí ọkọ̀ náà má bà gbá wọn. Rárá, àwọn ìwúlò rẹ̀, náà ni èèyàn dè lò lọ́nìí ǹkan tí a ń pè ní traffic tí àwọn mọ́tò bá wà lẹ́ẹ̀ ọ̀nà tí, a, wọn ò tètè rìn, èèyàn lè máa lo ọkọ̀ náà láti sọ fún wọn pé kí wọ́n yára lọ sí wájú pé kí wọ́n yára, a, wa ọkọ̀ wọn. Àwọn ànfàní tó ní, a, ni àwọn ànfàní yẹn pọ̀ ju àwọn ǹkan tí yóò ṣe ànfàní tó ní, a, ṣá. Mi de le sọ pé bí àwọn ǹkan tí mo fẹ́ràn nípa tó tàbí ǹkan tí mi ò fẹ́ràn nípa tó torí tí ara mi ò bá dàkọ, a, fún mi ní wàhálà. Tí ara mi bá dàjọ́ kì í fún mi ní, ẹ, wàhálà. Ó jẹ́ ǹkan tí mo máa ń lò gidigan ni. Pápá jùlọ tí àwọn èèyàn bá ṣe pọ̀ ní, ní orí ọ̀nà tí mo dẹ̀ tí kí mọ́tò mi gbá wọn. Ó jẹ́ ǹkan tí mo máa máa lò.

Rárá, a mi ò mọ̀ bí a ti à ń fọn, eh, ìgbà kan wà tí mo fẹ́ kọ́ papa ju lọ nígbà tí mo wà ní ilé ìwé à grammar tí wón fẹ́ kọ mí bí, bí wón ṣe ń fọn, bí, bí a fèrèsá àbí àwọn nǹkan bébẹrẹ tó a ń pè ní à trumpet àti àwọn nǹkan orin sá tó a máa ń fọn. Mo fẹ́ kọ́ ngba yẹn àmọ́ kò sí àkókò láti kọ́, mi de ní àwọn nǹkan tí mo lè fi kọ́. Idi nìyẹn tí mi fi kọ́ ní ìgbà yẹn. Eh, leni bá mi mọ̀ bí a ṣe ń fọn, à mi kì í ṣe nǹkan tí mo lè eh ṣe. Àmọ́ tó bá rí àyè náà mo sì máa wá à ákókò láti kọ́. Eh, ìgbà yẹn ni màá tó lè mọ̀ bí a ti à ń fọn. A fifon fere je nkan to wulo gan ni ò le jẹ́ nǹkan tí àwon èèyàn lè fi kọrin, nípa m-- o dẹ̀ lè jẹ́ nǹkan tí èèyàn lè ṣe láti mú inú, inú ẹ̀dùn àti láti pa inú òru, èrò, ìrònú rẹ́. Iwúlo ẹ́ ni. À mọ́, ó ní àwọn nǹkan mìíràn tí ẹ̀yàn lè ṣe láti fún àwọn nǹkan. Diẹ nìyẹn tí mo fi kọ́, à mo ṣe ń fọn, à pa pọ̀jù lọ ní tìsíí à fèrè àti ní tòtí orin, orin kọ̀ọ̀kan kan tí a ń pè ní à instrument, musical instrument. Diẹ nìyẹn tí mo fi à kọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni inú ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ tó bá ti jẹ́ àwọn tí mo mọ̀ rí ni. Ẹ, tó bá ti di àárọ̀ beyẹn, tí n ba ti dé ibi iṣẹ́ torí ibi iṣẹ́ ni mo ti máa ń sábà wọ ẹ̀rọ ìgbésókè tó máa gbé mi lọ sí a ọ́fíísì mi gangan. Tí n ba ti wa wọ bẹyẹn, tó ba tí jẹ pe àwọn tí mo mọ bóyá a jọ n ṣíṣe ni ibi iṣẹ ni tàbí àwọn ta jọ n lo ilé iṣẹ́ yẹn náà, bí tó tóbi yẹn torí ilé iṣẹ́ tí mo wà kì í ṣe àwa nìkan lóní, ile òún náà. Ibi, à, ẹyọ̀kan nìkan ni ti wà, àwọn ìyókù, àwọn ilé iṣẹ́ mìíràn ló ní. Tí n ba ti wa wọlé bẹyẹn, mo mọ lára àwọn tan wa ni ile iṣẹ miran yi. A máa ń sọ̀rọ̀ tí a bá ti jọ wọle bẹ̀yẹn, a máa ń kírawọ. A máa ń sọ̀rọ̀ bá pé báwo ni iṣẹ́ a dẹ̀ máa ń bèèrè bí ǹkan ṣe ń lọ lọ́wọ́ ara wa. Bí a ti wọ inú, ẹ, ìbẹ̀ yẹn tí bàá, tó bá yẹ kí àwọn tó ti mo rí níbẹ̀ pé mi wọ́n rí, a máa kírawa náà, a máa kírawọ pé, "Ẹ káàró," máa kí wọn, wọ́n dẹ̀ ṣì kí mi náà. Ẹ, bó bá mọ̀, tó bá ṣe ẹ́ pé ẹni tí mo mọ̀ ni, a máa ṣe ju kí kí lọ, a máa ń sọ̀rọ̀ bí báwo ni iṣẹ́ ṣe ń lọ, báwo ni ìdílé, a máa ń bèèrè àlàáfíà gbogbo ara wa ní ọwọ́ ara wa. Àwọn nǹkan kan tí mo máa ń sọ nínú ẹ̀rọ ìgbésókè, ni ìwọ̀n yìí. Àmọ́ tó bá ṣe ẹ́ pé ènìyàn kan ló wà, wà nínú ìbẹ̀ kò ṣe ènìyàn tí mo bá fẹ́ bá sọ̀rọ̀, ó ṣe pàtàkì náà láti máa kí ènìyàn káàkiri lọ nínú ẹ̀rọ ìgbésókè torí a jọ ń lọ, a jọ wà ní, ibi tó, ilé iṣẹ́ kan ni. Ó dẹ dara láti máa kírawa, kò di dandan ka di ọ̀rẹ́. Àmọ́ a máa ń kí ara wa, a dẹ̀ máa ń bá ara wa sọ̀rọ̀. Nígbà tí a bá ti rira paapaa julọ, tí a bá mọra tàbí tí a dẹ súnmọ́ ra dáadáa, a máa ń bá, àwa ara wa bá sọ̀rọ̀. Ìgbà mìíràn náà tí n bá ti wọ inú ẹ̀rọ ìgbésókè yìí mo lè kí ènìyàn kí ẹnìyàn má dà mí lóhùn, màá wá tún ènìyàn kí torí lè jẹ́ pé ènìyàn kò gbọ̀ mi ní tẹ́lẹ̀, ní òun bá wá dàná, màá wá fẹ́ ẹni náà sílẹ̀ sí, tirẹ̀ bóyá e fẹ bá mi sọ̀rọ̀ ní tàbí bóyá e mọ̀ ìwà wu, màá fẹ́ ẹni náà sílẹ̀ sí tirẹ̀. Àmọ́ tí bá ti kí ènìyàn bẹ́ẹ̀, tí a bá ti dà mí lóhùn, màá dùn, a dẹ lè sọ̀rọ̀. Tó bá ṣe ẹ́ pé ẹni tí mò lè pè ní bí à, a lè jẹ́ ọ̀rẹ́ ni, a lè, a máa máa sọ̀rọ̀, a máa mọ bí oni kaluku ṣe, iṣẹ́ ń ṣe àti bí a lè, à, mọra tá ìjà lè jẹ́ di ọ̀rẹ́. Àwọn èrò àwọn ènìyàn bẹ́ẹ̀

Oríṣìíríṣìí ẹbun ni mo máa ń sábà fún àwọn ènìyàn. Tó bá sì jẹ́ pé èèyàn tó sumọ̀ mi ní tí mo dẹ̀ mọ̀ dáadáa, boya orẹ tàbí ẹbí tàbí ará, eh, mo máa mọ nǹkan tó fẹ́ torí a máa ń jọ ṣepọ̀. Mo máa mọ nǹkan tó fẹ́. Tí ó bá sì wá di ọjọ́ tó ń ṣe àjọyọ̀ bí i ọjọ́ ìbí tàbí nǹkan mi, mo máa mọ irú ẹbun tó máa fẹ́ torí mo mọ àwọn nǹkan tó fẹ́ àti àwọn nǹkan tí ó ní'fẹ́. Mo máa wa mọ irú ẹbun tí màá fún. Ẹbun tí mo fẹ́rà ti máa fún èèyàn ni ẹbun tó bá bá ènìyen lára mu. Ìdí nìyẹn tí mo fi gbọ́dọ̀ máa mọ ẹni dáadáa tí màá fẹ́ fún ní ẹbun. Àmọ́ tí ó bá sì jẹ́ pé èèyàn tí mi ò mọ̀ ní, eh, mo máa ronú sí ẹbun dáadáa náà. Màá tàbí kí n béèrè lọ́wọ́ àwọn èèyàn tó mọ̀ ọ́ ju èmi lọ, tí màá le rí èèyàn béèrè lọ́wọ́, tí màá le rí èèyàn tí mo máa béèrè lọ́wọ́ e irù ẹbun tí ẹni ènìyàn náà máa fẹ́. Eh, mo máa wá àwọn ẹbun kankan tí èèyàn kọ́ le fún yàn tí yẹ pe o máa fẹ́ràn. Pàápàá jùlọ tí ó bá jẹ́ èèyàn tí èèyàn o mọ̀ dáadáa. Àwọn ẹbun tí mo máa ń sábà fún èèyàn, eh, ní bá sì jẹ́ èèyàn tí mi mọ̀ dáadáa, àwọn ẹbun yẹn ni, ah, bí, ah, ìwé àbí nǹkan tó lè te èèyàn lè jẹ, nǹkan bí jije àbí nǹkan bí mímu tí a ń pè ní bí, ah, wáìnì àti àwọn oúnjẹ kankan tí mo mọ̀ pe èniyii lè máa jẹ rí n ta, but, tó máa, ah, ṣùgbọ́n tó máa fẹ́ràn tí èèyàn bá fún un jẹ. Irú ẹbun tí mo máa ń fẹ́ràn láti fún èèyàn niyen, tí màá ti mọ̀, á mo to bá tì jẹ́ èèyàn tí mo, tí mo mọ̀ ní. Àwọn nǹkan kan wa tí mo máa ń ṣe láti mọ nǹkan tí màá fún un ní pàtó. Àwọn nǹkan tó bá fẹ́ràn jùlọ àti tí ó bá nílò jù ní ẹsẹ̀ yẹn, nígbà yẹn, ẹ́, ni mo máa ń sábà fún un. Màá wá ṣe ìwádìí díẹ̀. Àwọn nǹkan tó fẹ́ràn, àwọn ti àwọn nǹkan tó máa nílò, àwọn nǹkan tí ó sì ní kí màá lọ fún ni nǹkan tó ti ní rí kó máa wá ní ìwúlò fún, e, ìi témi fún yẹn, kó máa di pé àá fi ṣòfò ni. Màá gbìyànjú láti fún ní nǹkan tó nílò, nǹkan tí ó ní àti nǹkan tó lè máa fẹ́ràn, tó lè máa ní ìwúlò fún, tó máa ṣe pàtàkì sí gidi gan. Ǹkan tí mo máa ń fẹ́ràn láti máa fún, ah, àwọn ènìyàn nìyẹn jẹ́jẹ́ bíi ẹbun. Àwọn nǹkan tí wọ́n lè lò tí wọ́n kọ̀ ní pá ti, tí wọ́n kọ̀ ní afílẹ̀ tí wọ́n máa máa lò tó dè máa ní ìwúlò fún wọn. Àwọn ẹbun tí mo máa ń fún èèyàn, ah, nìyẹn. Bí i mo ṣe sọ, tí ó bá sì jẹ́ pe èèyàn tí ì mo mọ̀ ní màá fẹ́ fún ní, ah, ẹbun tó jẹ́ bí i oúnjẹ tí màá mọ̀ bóyá màá fẹ́ràn ẹbun mìíràn. Màá fẹ́ fún ní nǹkan bí i oúnjẹ tàbí nǹkan bí.

Mo jẹ́ ènìyàn tó máa ń jẹ ẹran, mo dẹ́ ṣi fẹ́ràn rẹ̀ gidi gan ni. Èyí tí mo fi fẹ́ràn ẹran ni pé ó ní àwọn ànfààní tó máa ń ṣe fún ara. Ó dẹ́ ní a àwọn nǹkan tó máa ń jẹ́ kí ó wà lára dáadáa, pàápàá jùlọ àwọn nǹkan tí a ń pè ní ah calcium tó máa ń jẹ́ kí egungun èèyàn le. Ẹran jẹ́ nǹkan tó máa ń a fún èèyàn ní a ilé yíyí. A yàtọ̀ sí ìyẹn náà, ó ní ẹran máa ń dùn. Ìdi niyẹ́n náà tí mo sì fẹ́ràn rẹ̀. A tẹ̀ lé e ní àǹfààní náà láti máa a jẹ torí gẹ́gẹ́ bi mó se ṣo ó máa ń ṣiṣẹ́ fún ara. A gidi gan ni tẹ̀ máa ń fún èèyàn ní okun, ó jẹ máa ń jẹ́ kí èèyàn sanra gan. Òní oríṣiríṣi ẹran ni mo a fẹ́ràn. Àwọn ẹran kọ̀ọ̀kan tí mo fẹ́ràn tí mo máa sọ̀rọ̀ ń pa ni ẹran màlúù. Mo máa fẹ́ràn ẹran màlúù, àkíyí kan ni mo dẹ́ ṣi fẹ́ràn ẹran ẹlẹ́dẹ̀. Mo fẹ́ràn ẹran adìẹ, mo fẹ́ràn ẹran a ewúrẹ́, mo dè si fẹ́ràn ẹran ìgbẹ́ náà. Àwọn ẹran tí mo fẹ́ràn láti máa jẹ ju a ni a ẹran adìẹ àti ẹran ìgbẹ́. Ẹya ẹran ìgbẹ́ yìí ni a máa ń pa ní a igbó tí àwọn ọlọ́dẹ máa ń pa, tí wọn máa jẹ máa ń tà ní ọjà ní lẹkọ̀ọ̀kan. Ó jẹ́ ń jẹ́ nǹkan tó wọ́n ju àwọn ẹran ìyókù lọ, wọ́n ju ẹran a màlúù tàbí ti ẹlẹ́dẹ̀ àti àwọn ẹran ìyókù lọ. Èyí tó fi wọ́n ni pé àwọn ẹran kan máa ń ṣòro láti pa. Òde jẹ́ nǹkan tó máa léwu náà láti máa lọ sínú igbó ní alẹ́ láti lọ máa pa a ẹran láti máa lọ sínú aginjù ní óòru láti lọ máa pa ẹran láti máa ṣe ọdẹ. Àwọn ọlọ́dẹ nìkan ló lè máa ń pa ẹran náà. Àti wípé ó ní bó ṣe máa ń dùn yàtọ̀ ju àwọn ẹran tí a máa ń sìn ní a inú a ilé. Òwú láwọn ẹran kan náà tí a máa jẹ fúnra wa mì tó jẹ́ kí àwọn fúnra wa là ń sìn, pàápàá jùlọ ẹran adìẹ. Ẹran fúnra wa là ń máa ń se sìn bí i, àwa ó tẹ̀ máa ń rẹ̀ kò lè kí ń jẹ́ nǹkan tó le láti máa pa a fún wa torí a máa ń a máa ń sìn oríṣiríṣi ẹran adìẹ náà là lè ṣì máa ń máa ń sìn. Àwọn kan wà tó kẹ́rù tóbi, àwọn kan náà dẹ́ bà tí wọ́n máa a tóbi gidi gan ni àwọn kan àti ẹran wọn máa ń rọ̀. Àwọn kan wàti ẹran wọn náà máa ń gé, lati jẹ̀ náa ń ṣòro láti a gé láti jẹ́ náà. Àwọn irú adìẹ ta máa ń sìn nìyẹn. Àwọn ẹran màlúù náà tí mo o fẹ́ràn ó jẹ́ a màlúù a ìtàn tí a ń pè ní a beef. Ó jẹ́ ṣì ní nǹkan tí a ń pè ní pọ̀ mọ́ náà tí wọ́n máa ń fi ẹran màlúù ṣe. Ìyẹn náà ó jẹ́ nǹkan tí a mi fi bẹ́ẹ̀ fẹ́ràn jù náà torí kò ní a nǹkan kan tó máa ń ṣe fún ara, kò ní àǹfààní fún ara, kò dẹ̀ ní bí ó ṣe dùn, pàtó kì í ṣe a adùn kan, kò ní adùn kankan tí mo fẹ́ràn bẹ́ẹ̀ yẹn. A yàtọ̀ sí ìyẹn, mo fẹ́ràn ẹran ara màlúù tó ì tó kù àti jẹ́jẹ́ móye iṣẹ́, mo fẹ́ràn ẹran ewúrẹ́ gidi gan ni.

Bẹ́ẹ̀ni, à máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Àwọn òfin kan wà tí èèyàn gbọdọ̀ máa tẹ̀lé nínú ìyára ọkọ̀. Pàpájùlọ tí ọkọ̀ bá wà ní pópónà tí ó bá ń lọ, ó ní nǹkan tí a ń pè ní seat belt tí a máa máa fi kó ikùn tí a máa máa gbé kọjá àyà wa kí a má ba à gbárí mọ́ nǹkan tí mọ́tò bá dúró ní òjìji tàbí kíní bá ṣẹlẹ̀ tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀. Pàájùlọ tí ọkọ̀ bá wà ní pópónà tí ó bá ń lọ, ó ní nǹkan tí a ń pè ní àpò ìdè ààbò tí a máa máa fi kó ikùn tí a máa máa gbé kọjá àyà wa kí a má ba à gbárí mọ́ nǹkan tí mọ́tò bá dúró ní òjìji tàbí kíní bá ṣẹlẹ̀ tí ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀. Tí a bá lo ǹkan tí a ń pè ní àpò ide abo yìí, ó máa pòń á mọ́ díẹ̀. Òun tí a ò ní dẹ̀ ní ìfarapa bí ẹni tí ò bá ti lò. Yàtọ̀ sí ìyẹn àwọn ofi ǹkan wà nípa àwọn ọmọdé ọmọ kékeré tó bá sì jẹ́ pé ọmọ kékeré gidi ni tí ò tí pẹ̀ ti ábí àgbudo gbé síwájú ọkọ̀ torí kò dá, à pàpájùlọ́ nà tí ìjàmbá bá ṣẹlẹ̀, ẹ̀yìn ló gbudọ̀ wà à dẹ gbọdọ̀ lo ǹkan tí a ń pè ní seat belt náà fún. Yàtọ̀ sí ìyẹn náà, ó ní ǹkan tí a ń pè ní kọ́kọ́rọ́ ọmọdé tó wà nínú ọkọ̀ tí ọmọdé bá ti wà nínú ọkọ̀, ni ǹkan kan tí a máa tẹ̀ ní ọkọ̀ tí a jẹ́ pé kò ní lè jẹ́ kí ọmọdé ọ̀un nà ṣí ilẹ̀kùn láti inú ilé. Tí a bá ti wá dúró ní ọkọ̀ bẹ́ẹ̀ yẹn, tí ọmọdé bá ti fẹ́ jáde, àgbàlagbà ló máa ṣí ilẹ̀kùn títí ẹ tá lọ dẹ̀ lọ sí ibi ilẹ̀kùn bí ọmọdé fẹ́ gba jáde, tá lọ ṣí ilẹ̀kùn fún kó lè jáde láti ìta wa. Tí a bá ti tán kíní yen bẹ̀yen o nílé ṣí lẹ̀kùn láti inú ọkọ̀ náà tàbí láti inú ìyára ọkọ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì jùlọ pàápàá jùlọ tí àwọn èèyàn, ti ẹni tó ń wa ọkọ̀ bá ní àwọn ọmọdé àti ewé tí ó kéré tó wà nínú ọkọ̀ náà. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà ti ó dẹ̀ kí ń jẹ́ kí àwọn ọmọdé má ṣí ilẹ̀kùn ọkọ̀ bí wọ́n ṣe fẹ́. Yàtọ̀ sí ìyẹn náà, ó ní àwọn òfin kọ̀ọ̀kan tí a gbọdọ̀ máa dì mú tí ó bá tì jẹ́ ọ̀nà tí ò dá. Ó ní àwọn nnkàn tó wà ní òkè tí èèyàn gbọdọ̀ máa dìmú, ó máa ran èèyàn lọ́wọ́ náà, ó dẹ̀ tún ní àwọn òfin kan náà nípa àti ma lo phone ẹ̀rọ ayárabíàṣá sa. Ó ní àwọn òfin kọ̀ọ̀kan náà tó sọ pé àwọn èèyàn gbọdọ̀ máa lo pàápàá jùlọ ẹni tí ó bá ń wa ọkọ̀. Tí èèyàn bá ti wa ọkọ̀ bẹ́ẹ̀yẹn kò gbudọ̀ máa pe ènìyàn ní orí fóònù nínú ọkọ̀, kò dẹ̀ gbọdọ̀ máa tẹ fóònù rẹ̀ náà ní ọkọ̀, kò gbudọ̀ máa wo ọ̀nà kí ó máa ba fa ìjàmbá ní ọ̀nà.

A bè ni mo máa ń jẹ ah gum, àmọ́ ó ní irú gum tí a mọ máa ń jẹ, a dẹ́ n pè é ní chewing gum ní èdè Gẹ̀ẹ́sì. Àwọn tó bá ti ní nǹkan tó bí kò tí ó fẹ́ ta díẹ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí ah ẹnu èèyàn rùn dáadáa. Àwọn yẹn mo máa ń sábà jẹ́, mi ò dẹ́kì ń jẹ́ ní gbogbo ìgbà torí kò ní ìwúlò bẹ́ẹ̀ yẹn. È yatọ́ sí pé èèyàn máa rí nǹkan máa fi ṣ'ẹnu láti máa jẹ́. Ìwúlò tó ní nikan fún mi nìyẹn, mi ò dẹ́kì ń sábà jẹ́ àmọ́ tí máa ti ń jẹ́ bẹ́ẹ̀ yẹn, á jẹ́ kí bí à tí ó ti pẹ́, eh tí mo ti la ẹnu, bí à mí rẹ́rẹ́ ọ̀rọ̀ sọ dáadáa títí lè máa lè jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí ẹnu èèyàn rùn. Ẹnu èèyàn máa rùn tí ẹ̀ bá ti sọ̀rọ̀ ah dáadáa tẹ́ ẹnu èèyàn bá ti padẹ̀ fún ìgbà to pé mo lè máa jẹ́ gum, kó lè jẹ́ kí ẹnu mi máa mọ́ ah ní ah òórùn bẹ́ẹ̀ yẹn, ìdí tí mo fi máa ń jẹ́ gum nìyẹn. Àǹfààní tí èmi dè rò wí pé ó ní nìkan ah fún mi, àní yẹn, ìdí tí mo fi máa ń sábà jẹ́ gum nìyẹn. Ẹ̀mí ì fi kì í fi bẹ́ẹ̀ jẹ́ ṣá àpapa jùlọ tí bà wà ní ibi iṣẹ́ mi kì í jẹ́ gum. Tí bá wà ní ilé ni mo máa ń sábà ah jẹ́. Ah mi ò dẹ́kì ń jẹ́ kí ẹnu mi máa dùn gidi gan ni tí máa ti ń jẹ́ ah gum náà. Torí kò jẹ́ nǹkan tó dàá, kò dè jẹ́ ìwà tí ah ó da náà. Ìdí nìyẹn tí mo kì í máa ń sábà jẹ́. Ẹ̀ ìgbà tí mo jẹ́ gum gidi ni ìgbà tí mo máa ń kàwé ní sùúkùú tí mi fẹ́ máa sùn lálẹ́. Mo máa ra gum púpọ̀, màá máa jẹ wọ́n díẹ̀díẹ̀, màá rọ́ra máa jẹ wọ́n kí ẹnu mi má ba rú mi kí n má dẹ̀ lè, kí n má ba sùn náà, èyí tí mo fi máa ń jẹ́ gum ní ìgbà yẹn nìyẹn. Ó ṣe pé ó máa ń ṣe, ó máa ń ràn mí lọ́wọ́ láti máa kàwé ní ah òru mọ́jú ní ìgbà yẹn, èyí tí mo fi máa ń sábà jẹ́. Ẹ̀ nìyẹn, àti pé èèyàn máa ní nǹkan fi ṣí ẹnu kí ẹnu èèyàn má bàá gbẹ, èyí tí mo fi máa ń jẹ́ gum. Ní ayé ìgbà yẹn nìyẹn, láti ìgbà yẹn náà láti ìgbà tí mo ti yé n kàwé ní òru bẹ́ẹ̀ yẹn, mi ò tí ì jẹ́ gum dáadáa mọ́ lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn.

Àkókò tí mo máa ń lọ sùn yàtọ̀ síra. Ẹ ìjọ tí a ó bá ti jẹ níí o máa jẹ́ kí àkókò tí mo máa lọ sùn. Tó bá ti jẹ́ pé ilé ni mo wà ní, e tí mo dẹ́ kí mo jẹ́ lọ sí ibi kankan ní ọjọ́ kejì, a mo lè pẹ́ sùn, ìgbà mìí na mi ni sùn. E mo lè sùn bí aago mẹ́wàá alẹ́ tàbí aago mọ́kànlá alẹ́. E ṣà ìgbà mìí na mo dẹ̀ le tètè sùn. A kò sí ìgbà kan pàtó àkókò kan pàtó tí mo máa ń sábà lọ sùn. Ìgbà mìí na o lè jẹ́ bí aago a méje alẹ́ ni màá ti sùn iyẹn tí màá ti jẹun. Ìgbà tí màá ti jẹ oúnjẹ alẹ́ ni o máa jẹ́ kí mo ìgbà tí mo máa sùn tí màá ti tètè jẹ oúnjẹ alẹ́ bẹ́ẹ̀ yẹn, a mo máa tètè lọ sùn. Máa sùn bí kí aago méje tọ̀ lù. Àmọ́ tó bá ti jẹ́ pé mo pẹ́ jẹ oúnjẹ alẹ́, ó lè tó aago mẹ́wàá tàbí ì aago a mọ́kànlá kí n tó lọ a lọ sùn bó ṣe máa ń rí fún sísun mi nìyẹn. Àmọ́ tó bá ṣe jẹ́ pé ìjọ tí mo jáde ni tí mo pàápàá jùlọ tó bá ṣe je. Ìjọ tí mo lọ sí ibi iṣẹ́ ni tí mo dẹ̀ pẹ́ dé gan tí iṣẹ́ pọ̀ ní ibi iṣẹ́ tí mo dẹ̀ wá pẹ́ dé, mo máa pẹ́ sùn gidi gan ni. Àmọ́ ìgbà mìíràn wà tí mo kì í sùn ní òru bẹ́ẹ̀ yẹn, pàápàá jùlọ tí màá ti ní iṣẹ́ tí ó kù tí mi parí ní ibi iṣẹ́ tí mo fẹ́ ṣe a nílé, màá ṣe ní òru ìdí nìyẹn tí mi kì í fi sùn. A ní òru yẹn ó lè wá pẹ́ kí n tó sùn ó lè tó aago a mẹ́ta ní ìdájí kí n tó sùn. A mo dẹ̀ le máa sùn ju wákàtí méjì lọ torí mo máa nílò láti wúra fún iṣẹ́ náà ní a ọjọ́ ọjọ́ kejì ní ọjọ́ yẹn náà ní ìdájí ọjọ́ yẹn. Ìdí nìyẹn tí mi a ó máa pẹ́ mi láti sùn tí mo dẹ̀ ni pẹ́, a tí màá jí nìyẹn ju wákàtí méjì. Àkókò tí mo máa ń fẹ́ràn láti máa sùn ni a tí kò lè kí yọ mí lẹ́nu ni bí aago mẹ́wàá, aago mẹ́wàá alẹ́ dá fún mi láti máa sùn. Torí máa ti parí a oúnjẹ jíjẹ máa lè tì á ti ṣẹ́ jẹ́ tí màá ti jẹun màá dè ti rí ìsinmi dáadáa. Màá lè ti ṣe àwọn ǹkan mi náà ní àyíká ilé tí mo fẹ́ ṣe kí ọjọ́ náà tó parí. Aago mẹ́ẹ̀wá yẹn ni mo máa ń fẹ́ràn láti máa sùn a dáadáa. Àmọ́ tó bá ti jẹ́ wípé ìjọ tí mi e jáde ni tí a tí mi dẹ̀ ní ǹkan kan púpọ̀ láti ṣe, mo lè máa sùn àmọ́ ojú ó yẹ kí màá tí màá ti sùn mọ́ ojú bẹ́ẹ̀ yẹn, ó máa di a bí ọ̀sán, a ọwọ́ ọ̀sán àbí ìrọ̀lẹ́ kí n tó wá orun sùn yẹn tí órún bá ti íkùn mi. A ìbàyen ni mo ṣẹ̀ṣẹ̀ máa máa a sùn. Àkókò tí mo tí máa ń sùn náà ni tí màá ti jáde bẹ́ẹ̀ yẹn tí màá ti sí ìlé àkókò tí mo máa ń sùn náà ni ó lè ó lè tó a bí a òru kí n tó rí oorun sùn. Pàápàá jùlọ tí mo bá ti ṣe jẹ́ pé mò ń ṣe ǹkan púpọ̀ ṣa kẹ́ láàmú tàbí tí mo wà láàrín àwọn ẹlòmíràn táa wá rí ǹkan ṣe tàbí táa ń rí ọ̀rọ̀ sọ, ó lè tó bí òru kí n tó a rí oorun sùn. E bí mo ṣe sọ, kò sí àkókò kankan pa pààtọ́ tí mo máa ń sábà sùn o máa ń yàtọ̀ síra. Ǹkan tó máa ń jẹ́ kin ma ìgbà tin bá sùn ni ǹkan tí mo bá ṣe fún ọjọ́ ná bó dẹ̀ ṣe ma rí nìyẹn ní gbogbo.

Etii gbọ́ ìyẹn tí a ń pè ní earpiece tàbí earpod tàbí headphone ní èdè Gẹ̀ẹ́sì ni èyí tí mo fẹ́ràn jù lọ láti máa lò ni. Èyí tí ó ní wáyà tí èèyàn máa ń ti bọ inú fọ́ònù rẹ̀, ìyẹn ni mo fẹ́ràn láti máa lò jù lọ torí kò nílò láti máa ti bọ iná. Ó dè jẹ́ ǹkan tí èèyàn lè máa lò ní gbogbo ìgbà. Àwọn yòókù tí èyí tí mo fi fẹ́ràn àwọn yòókù jù lọ ni wípé àwọn yòókù yẹn wọ́n máa ńkú, tí èèyàn bá lò wọ́n jù, wọ́n máa ń kú. Iyàn máa nílò iná láti ti bọ iná kí èèyàn tó lè rí ló padà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn àwọn yẹn dáadáa. Ìdí ǹyẹn tí mo fi máa ń lo èyí tó ní wáyà tí a máa ń ti bọ fọ́ònù. Irú ẹ ni mo máa ń sábàa lò. Páapáa jú lọ́ tí mio bá tì wà ní ìta, tí mo bá sì wà nílé, mo máa ń lo eléyìí tí a máa ń ti bọ fọ́ònù yìí tí a ń pè ní earpiece. Mo máa ń sábà lò torí mo wà nílé mi. Mi ò de nílò láti máa gbé fóònù pamọ́. Àmọ́ tí mo bá tì wà ní ìta bóyá mo ń lọ ní ọ̀nà níìsín, mo dẹ fẹ́ lò etí gbọ́ yìí. Mo máa ń lo èyí tí a ń pè ní Bluetooth tàbí headphone torí ìyẹn kò nílò láti máa ti bọ fọ́ònù. Mo dè le fi fọ́ònù mi pamọ́ ti bá ń lò lọ ní ọ̀nà. Ìdí nìyẹn tí mo fi máa ń lò ìyẹn. Tí mo bá sì wà ní ibi iṣẹ́ náà, tí n bá fẹ́ jẹ́ kí wọ́n máa rí wáyà, mo lè lo headphone, mo lè lo Bluetooth yìí náà tàbí èyí tí a ń pè ní earphone torí ó jẹ́ ǹkan tó kéré. Ó máa ń kéré ju èyí tí a ń pè ní earpiece yìí. Kò yẹ kí ń jẹ́ ǹkan tí èèyàn máa ń rí. Ètí ni kan ni èèyàn máa ń fi ṣí, kò nílò láti ti bọ inú fọ́ònù. Ìdí nìyẹn tí mo fi máa ń lò ìyẹn. Ìyẹn tí mo bá wà ní ìta gbangba tàbí tí mo bà wà ní ibi iṣẹ́. Àmọ́ tí mo bá wà nílé gẹ́gẹ́ bí mo ṣe sọ, èyí tí a ń pè ní earpiece eyii ni mo ma ń sa ní etí en ìgbọ tí mo máa ń sábà lò. Òun ni mo máa ń fẹ́ràn láti máa lò nílé nítorí pé kò kí ń kú. Àwọn yòókù yẹn náà tí mo bá ti lò àwọn yẹn jù, wọ́n máa kú. Mo de wàá nílò láti ti wọn bọ iná. Mi ò de ní lè lé wọ́n àfi tí mo bá ti ti wọn bọ iná. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ti ti earpiece jù àwọn earphone tàbí headphone nìyẹn.